Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Inú àpò mi ni mo máa ń fi sí. Ó ti è lọ́jọ́ kan tí mo lọ sí Jùmà, Jùmà kanrun sí ìsìn àbí k'eerin ni. Mo bá lọ sí Jùmà, mo bá wọṣọ kan, àṣà àpò rẹ ti ya. Mo mọ̀ pé àpò rẹ ti ya, àmọ́ mo ti gba gbé, mo se fi kọ́kọ́rọ́ síbẹ̀ nìyẹn. Mo bá lọ Jùmà, ìgbà tí mo dé Jùmà mo kírun tán, mo ní kí ń máa bọ̀. Kí n, bi mo ti jáde ni kùro nu mosalasi, mo bá rí pé kò sí kọ́kọ́rọ́ lápò mi mọ, à! Irú kileleyi olórun máa ń jẹ àári náà kannga. Mo bá sáré lọ sí inú mọ́ṣáláṣí pada kí ń lọ mú kọ́kọ́rọ́ n bẹ. Mi i bá. Mo bá bẹ̀rẹ̀ sí máa fojú tọ́ mọ́ kọ́kọ́rọ́ l'ọlé títí tí mo fi de ilé. Àṣé wá ju ílé wa gan-an ni kọ́kọ́rọ́ jábọ́ sí. Inú mi dùn ngbá ti mo rí o because torí pé tí ń bá rí i, ibo ni o fẹ́ gba wọlé?

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Mo máa ń gbìyànjú láti jẹ́ ọ̀gá àti ẹni tó gbawájú nínú gbogbo ohun tí n bá ń ṣe. Nítorí náà, mo máa ń sapá mi àti mo dẹ̀ máa ń fún ṣòkòtò tó mi lè danyin danyin láti ríi pé gbogbo nǹkan t'ọ́gá mi bá ní kí n ṣe ni mò ń ṣe. Mo dẹ̀ ń tọ̀ ọ́ lẹ́yìn.

Ṣé o máa ń na ara rẹ? Mo máa ń na ara, tí n bá ṣiṣẹ́ tó bá rẹ mi, mo máa na ara láti jẹ́ kí gbogbo ara mi jí pépé. Mo máa ń na ara dé bẹ́ẹ̀ ni tí n bá ṣẹ̀ṣẹ̀ jí ná, mo máa ń na ara dáadáa. Ó ní ìgbà kan tí bi mo ṣe wà yí, tí n bá jí mo tún máa sùn padà torí pé ara mi ò ya.

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, ìyá mi ló rà fún mi. Mo ní aṣọ òtútù, mo sì máa ń wọ̀ lóòrèkóòrè. Àgàgà tí má jí láàárọ̀ ṣe máa ń lọ́ sáláásí. Ti máa ń típo tuntun mú. Nǹ tí màá dẹ̀ fi mo ni pé màá máa ṣe kàtà. Màá yá mú aṣọ òtútù mi, màá yá wọ̀ lórí jàlábìà mi, màá yóò di mọ́sásí yá nù. So mo ní aṣọ òtútù ó dè é ni, ó ti pẹ́, ó ti tó bíi ọdún kan àbọ̀ ọdún méjì tí ìyá mi ti bá n rà. Ko aṣọ yen sì wúlò dáadáa. Inú mi dùn láti máa wọ̀, inú mi máa ń dùn láti máa wọ̀

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Àmì ìràwọ̀ tó ń jẹ́ zodiac sign èmi ò ní ìfẹ sí i, mi de n lò, mi ò de mọ àmì ìràwọ̀ mi torí pé Mùsùlùmí ni èmi. Ẹbọ́ dẹ ni kí eeyan má ṣe àmì ìràwọ̀, kí eeyan má ní ìgbàgbọ́ nínú ẹ ninu ẹ̀sìn Islam torí náà èmi ò ní àmì ìràwọ̀, mi de fẹ́ mọ̀, mi de ní iwúlò fún. So Mùsùlùmí ò gbọdọ̀ gbàgbọ́ nínú àmì ìràwọ̀.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Mo máa ń ṣe ìgbéjáde, nkán tí n bá ṣe lẹ́nu iṣẹ́ mi, so mo máa ń ṣe ìgbéjáde. Ìgbéjáde means presentation. Mo máa ń ṣe ìgbéjáde ní ọjọ́ Monday àti ọjọ́ Wednesday lórí nǹkan to mo ṣe ní ọ̀ṣẹ̀ tó kọjá. Mo dẹ máa ń ṣe-- a dẹ máa ń ṣe ìgbéjáde tó bá di ìparí osù. A ṣe ìgbéjáde kan lánàá.

Ẹgbẹ́ eré ìdárayá wo lo ní o fẹ́ràn? Eré ìdá, ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù ní bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tá mo jẹ tá mo si football. Àwọn kílọ́ọ̀bù tí mo dẹ̀ mọ̀, ẹgbẹ́ tí mo máa ń ṣe ìgbé tí mo fẹ́ràn jùlọ ní Aston Villa tó wà ní England. O ní ẹgbẹ́ alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ràn jùlọ. Lẹ́yìn náà ni mo sún sí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid tó wà nílé Spain. Nísìí, omọ egbe agbábọ́ọ̀lù Spain náà nìí sì ní mí, Madrid ní mí ṣùgbọ́n mi ò ń wo máa, mi ń wo bọ́ọ̀lù wọn dáadáa, mo kò máa ń tẹ̀lé wọn lásán níbi eré ìfẹ́.

Ṣé o máa ń fín tùràrí? Bẹ́ẹ̀ni dáadáa, mo máa ń fín tùràrí dáadáa. Lónìí mo sì ra tùràrí kan ní ọjọ́ Tuesday ni, ni mo lọ gbà. Mo ti rà á tipẹ́ but, mo lọ gbà á lọ́jọ́ Tuesday. Àti igbà yen ní mo dè tí ń lò. Owó tí mo fi rà á ni ẹgbẹ̀rún mẹ́tàlá náírà. Ó dẹ̀ wà nínú igo hundred mil. So bẹ́ẹ̀ ni, mo máa ń lò ó dáadáa. Òní tí mò ń lọ-- àgàgà òní tí mò ń lọ jímà, asọ tuntun ni mo wọ̀ ń mọ̀ dẹ́rí pé mo fi sára aṣọ tuntun yẹn dáadáa. Ìgbà tí mo ti fẹ́ lọ kí àwọn asri náà, mo tún fi sára aṣọ yẹn lẹ́ẹ̀kejì. So mo máa ń lo tùràrí dáadáa.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Mo máa ń fúnra mi ní ìsinmi ránpẹ́ ni láti jẹ́ kí ara mi sílẹ̀ lẹ́yìn náà màá dé padà lọ sí ibi iṣẹ́. Mo máa ń ṣe ìsìnmi ránpẹ́ ni, màá dẹ́ fi gbogbo iṣẹ́ lẹ̀. Mo máa ń fi gbogbo iṣẹ́ lẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Bi mo ṣe máa ń pàrọ̀ ọkàn ni yẹ́n. Màá fi gbé gbogbo ǹkan ni gbogbo wàhálà kúro lọ́kàn mi àti láyà mi.

Ṣé o máa ń ṣe yoga? Mùsùlùmí lè mí láìkejì. So Mùsùlùmí a ń ṣe yoga because nítorí pé ó sún mọ́ ara àwọn Buddhism, ọ̀dọ̀ wọn ló ti wá àbi àwọn Hindu. So àwọn Mùsùlùmí o ń ṣe yoga, emi o ń ṣe yoga. Mo máa ń kírun nì tí mo bá dẹ̀ tí ń kírun. Ara nnkan tí irun máa ń fọ lára ẹ̀yan náà ni pé ó máa ń fún wa ní, ó máa ń bá wa to egun wa. Kẹ̀tọ̀ sí pé Ọlọ́run ní ó máa ń fọ ọkàn wa mọ́, ó dẹ̀ máa ń lé ajìnà síbẹ̀ ìwà ìdà. Irun náà máa ń fún wa ní, ó máa ń to ara wa.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Èmi ò ṣe vegetarian o, mo máa ń jẹ ẹran dáadáa. Nígbà tí mo wà ní ìlú ní ìpínlẹ̀ Gombe, tí mo ń ṣe àgùnbánirọ̀ mi lọ́wọ́, tí m bá ti gbowó oṣù báyìí, mo máa ń lọ ra odidin adìyẹ kan tó ń ti tán yẹn, màá dẹ̀ fi búrẹ́dì àti Hollandia yogurt máa fi jẹ. Tí m bá gbowó oṣù lọ́la báyìí, màá tún lọ ra oúnjẹ tí ẹran wà níbẹ̀. Mo nífẹ̀ẹ́ ẹran dáadáa, mo máa ń jẹ ẹran tó bá di ìgbà ọdún iléyá, ta máa ń pè ẹran ọdún, mo máa ń jẹ ẹran dáadáa. Mùsùlùmí ni mí, èso kò sí nǹkan tó ṣe mí tí ì ni jẹ ẹran, èmi ò ṣe vegetarian o, mo máa ń jẹ ẹran dáadáa, àmọ́ mi jẹ ẹran ẹlẹ́dẹ̀.

Ṣé o ní ọgbà? Mi ò tí ì nílé ara tèmi nítorí náà mi ní ọgbà. Bo ya ti máa kọ́lé ara tèmi, dàgbàárọ̀ olúhàn, làgbàárọ̀ ọlọ́run Allah máà ní ọgbà. Ọgbà da. Ìgbà kan wà tí ń, ìgbà tí mo wà nílé tí daddy mi kọ́, mo máa ń yí ọgbà, mo máa ń yí ọgbà ká pẹ̀lú ilé wa tí màá lo ge ọparun, mà wa fi ṣe ọgbà. Mo máa ń kọ́, mo máa ń farawé, ẹgbàá lagba kan tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa, òun ni mo máa ń wo kọ́ṣẹ́.

Ṣé òhun bí a ti ń ka àwòrán ilẹ̀, èmi òun ṣe geologist tàbí geo and geo survey and informatics mi kọ́. Mi ò mọ bí a ṣe ń ka, bí a ṣe ń ka àwòrán ilẹ̀, mi ò mọ̀, mi ò mọ̀. Mathematics ni mo study, mathematics ni mo kà, ẹ̀kọ́ ìṣirò ni mo kà ní university. So mi ò ní mọ̀ ọ́n pa bí a ṣe ń ka àwòrán ilẹ̀, àmọ́ mo ní àwọn tó ní mọ̀ ọ́n pa rè lẹ́gbẹ̀ẹ́.

Ṣé o máa ń ka ìwé? Mo máa ń ka ìwé dáadáa, mo nífẹ̀ẹ́ láti máa ka àwọn ìwé ìtàn. Èéh, ìwé ìtàn tí mo kà tí mo nífẹ̀ẹ́ sí jù, òun ni The Three Musketeers tí Alexander Dumas kọ. Mo la, mo nífẹ̀ẹ́ rẹ̀ gan-an ni. Ìwé mìí tí mo ti ka, òun ni The Alchemist. Ẹ̀mi tí n ó ti ka, òun ni The Old Man the Sea. Lẹ́yìn náà, mo máa ń ka òwe, ìwé ìtàn Yorùbá. Mo kà Ogbojú ọdẹ nínú gbó, irúnmọlẹ̀ mo ti ka rí, àmọ mo ti gbàgbé ẹ̀ mo dẹ̀ ti ka àwọn, mo ti ka àwọn ìwé ìtàn oríṣìíríṣìí, oríṣìíríṣìí tí mí lè rántí.

Ìgbà mélòó ni o máa ń fọwọ́ lójoojúmọ́? Ó kéré tán tí n ba fẹ́ jẹun oúnjẹ tí màá fọwọ́ jẹ mo máa ń fọwọ́, tí n ba dẹ̀ lọ Mọ́sálásí, mo máa ṣàlùwàlá. Nínú àlùwàlá dẹ̀ ni mo máa ń fọwọ́. So ó kéré tán, ẹ̀emárùn-ún lójúmọ́ mo máa ń fọwọ́ mi ni. Tí n ba dẹ̀ fẹ́ jẹun, that means pé bí ẹ̀emẹ́jọ lójúmọ́ ni mo máa ń fọwọ́. Mùsùlùmí a máa ń fọwọ́ n gbogbo ìgbà ta bá fẹ́ jẹ nnkan tó jẹ pe á ni fi síbi jẹ. So nǹkan tó dáa ni a máa ń fọwọ́ ta bá fẹ́ jẹun, ta bá de jẹun tán a tun máa fọwọ́. So ní gbogbo lójúmọ́ tí n ba jẹ oúnjẹ tí mo máa fọ́wo jẹ, màá fọwọ́ lẹ́ẹ̀mẹta, ẹ́ẹ̀mẹ́fa, mò dẹ̀ máa ń fọwọ́ tí n ba lọ Mọ́sálásí náà tí n bà fẹ́ ṣàlùwàlá. So mo máa ń fọwọ́ bí ẹ̀emọ́- ọ̀kanlá lójúmọ́.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Miì ń mu coffee níbi iṣẹ́ o. Miì ń mu coffee ibi iṣẹ́ tí mò ń-- iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ ilé ni, sir. Àmọ́ nígbà tí, ó nígbà kan tí mo lọ sí, tí mò wà nílẹ̀, ní ìpínlẹ̀ Gombe, mo wá lọ sọ́dọ̀ ọ ẹ̀gbọ́n wa kan tó ń ṣiṣẹ́ ní Lafarge. So ńgba, nígbà tá a dé inú u ọ́fíìsì rẹ̀, ó fi ṣe wá lálejó, ara nǹkan tó dẹ̀ fun wa ni coffee. Témi náà bá dẹ̀ lówó lọ́wọ́, ìyá à mi máa ń ra coffee milk fún mi. So mò máa ń, àmọ́ mi ń mu coffee ní ibi iṣẹ́

Omi tó máa ń mu lójúmọ́ lójoojúmọ́ pọ̀ tó, ó pọ̀ o, mo máa ń mu omi gan-an. Àgàgà tí omi bá ti wá tutù mo máa ń mu gan-an. So, ó máa tó lítà mẹ́ta àbí márùn-ún tí mo máa ń mu lójúmọ́. Gbogbó igbá tí má jẹun mo máa ń mu omi. Má sá tí má jẹun nígbà mi mi mo omi pọ̀. Àmọ́ tí ò bá ṣe tí má, tí mi bá jẹun náà tí ò ń bá gbé, mo bá gbé mo máa ń mu omi, mo máa ń mu omi díẹ̀díẹ̀ tí má jí láro mo máa ń mu omi tí ongbe bá ti ń gbé mi máa ń mu omi, mo máa ń mu omi dáadáa.

Ṣé o ti bèrè ìrànwọ́ láti, láti ọ̀dọ̀ olùṣèlò ẹ̀rọ rí dáadáa? Ṣèbí olùṣèlò ẹ̀rọ ni customer care? Tí ó bá pẹ́ ń tẹ nígbà tẹ ní, tẹ ní, tẹ ń gbèrò nìyẹn. Mo máa ń ṣe, mo máa ń, mo máa ń bèrè ìrànwọ́ dáadáa. Àgàgà tí mo bá ní ǹkan kan tí mò ń ṣe lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí kò ba lọ, mo máa ń lọ bá wọn lórí ayálẹ́jọ́ ọ̀rọ̀ náà. X tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sí Twitter, mo máa ń lọ bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀. Èéh, ní àná bí ìjẹta mo bá Wema Bank, orúkọ báǹkì kan ni ní Nàìjíríà, mo bá wọn sọ̀rọ̀ pé kí lóde tó máa ń ṣe ń mẹséèjì sí mi nígbà tí mo ṣe olùfọwọ́pamọ́ sí ilé ìfowópamọ́ wọn, wọ́n dà mí lóhùn. So mo máa ń bèrè ìrànwọ́ dáadáa.

Ṣé orí máa ń fọ́? A! Kò ṣe n tó orí ò ń fọ́, orí máa ń fọ́ mi dáadáa, èèyàn ni mí. Ẹni tí ó bá fẹ́ wọ aljanáà lé orí ò ń fọ́. Ẹ̀hẹn, ẹwo orí máa ń fọ́ mi dáadáa ṣùgbọ́n kò n le ju, kò n ṣe migraine àmọ́ orí máa ń fọ́ mi. Mi dẹ lè gbàdúrà kó má fọ́ mi ṣùgbọ́n orí máa fọ́ mi, èèyàn ni mí. Ó máa ń fọ́ mi, ṣé ó máa ń fọ́? Ó máa ń fọ́ mi. Ó ní ijọ kan tí ẹṣẹ̀ mí láslas lá mú lẹ́sẹ̀. Ó dẹ̀ tó bí ọdún márùn-ún n sin tí ó ti lá mi lẹ́sẹ̀ tí ó jiná. Mo wá lọ sí ilé ìwòsàn, wọ́n wá fún mi lógun. Aṣẹ òogun kan nú rẹ̀ ó máa ń fọ́ orí fífọ́ bí mo ṣe lo báyìí. Aaa! Mo fẹ́ ẹ kú. Orí bí ọjọ́ mẹ́ta tí mo fi lò ogùn yẹn, àbí ọjọ́ mẹ́rin ló fi ń fọ́ mi, ló ń fọ́ mi gidigidi.

Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń ṣe dáadáa? Oúnjẹ tí mo mọ̀ láti, láti bí a ti ń ṣe dáadáa jù lọ ni spaghetti. Ahhh, mo ń ṣe yá tí. Mo rántí ìgbà tí mo wà ní ilẹ̀ Hausa ní ìpínlẹ̀ Gombe. Mo wá ṣe spaghetti fún, láti jẹ. Àwọn ọ̀rẹ́ mi wá ní kí n fá wọn jẹ ń bẹ. Nígbà tí wọ́n jẹ wọ́n ní "ahhh Abdul Lateef, aí o mọ oúnjẹ ṣè". So mo mọ spaghetti ṣe dáadáa, mo dẹ̀ mẹ́wàá ṣe dáadáa. Ẹ̀wà lásẹ, ẹ̀wà, ẹ̀wà, mo mọ ẹ̀wà ṣe dáadáa. Mo le se ẹ̀wà dáadáa. Ẹ̀wà lájẹ làána ẹ̀wà ni mo sè lánàá. Mo ti, ìgbà tí mo wà ní school, tí mo wà ní university, àwọn ọ̀rẹ́ mi máa ń fimi se yeyẹ́ pé mi ò mọ oúnjẹ ṣè. Ìgbà tí mo wá kó lọ sí ilé mi, tí èmi àti ọ̀rẹ́ mi, ìgbà tí mo wá ṣe ẹ̀wà fún wọn, ahhh wọ́n gbà pé mo mọ oúnjẹ ṣè pẹ̀lú ẹ̀wà tí mo sè dáadáa.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Mo máa ń tọ́jú ara mi tó dáadáa, bíi pé tí mo bá lówó lọ́wọ́, mo máa ń jẹ nǹkan tó wù mí, mo máa ń jẹ nǹkan tó wù mí. Ara mi ò dẹ̀ yà, so mo máa ń make-- mo máa ń ṣe, mo máa ń rí pé mo lo òògùn mi déédéé láàárọ̀ àti àárọ̀ àti alẹ́. Lẹ́yìn náà tí mo bá lówó lọ́wọ́, mo máa ń ra aṣọ dáadáa, dáa dáa, mo ṣe ra, mo ra aṣọ mẹ́ta kan, mo ra aṣọ mẹ́ta lọ́ mọ́-- lọ́ ìyá mi, mo rẹ̀ ẹ́ ràn. So aṣọ tuntun mẹ́ta yẹn, mo wọ̀ kan lọ́ jimo loní bayii. Mo máa ń tọ́jú ara mi tí n bá lówó lọ́wọ́.

Kíni ó máa ń ṣe nígbà tí ojo, tí ojo bá rọ̀? Tí ojo bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, mo máa ń bọ́ sínú ẹ̀ kó lè pa mí torí pé, ìkẹ́ni látọ̀dọ̀ Olúwa wa. So, Anabí dẹ̀ ni ka máa ṣàdúà aláhu-má-sọyib-anafiàn tó jó ba tí ń rọ̀." Tó bá dẹ̀ sí i rọ̀, tó bá ti bẹ̀rẹ̀ sí máa rọ̀, tí ówo rẹ bá ti rìn lẹ̀, màá wọ inú ilé lọ, màá wá ma ṣàdúà because, tó jó bá ń rọ̀ o dáa kí n eeyan máa, nítorí pé tó jó bá ń rọ̀ o dáa kí eeyan máa ṣàdúà, mo màá ṣàdúà. Tó jó bá wá rọ̀ tán, màá lọ, mo máa ń gba omi ojo, ó dẹ̀ máa tútu gan, mo máa ń mu.

Ṣé o máa ń kọ orin kẹ́lẹ̀? Sé o máa ń kọrin kẹ̀lẹ̀? Mi ò ń kọrin, Mùsùlùmí ò ń kọ orin. Kò dára kí èèyàn máa kọrin inú Islam. Àkọ́lé kùnú náà ni Shaitani orin, so èmi ò ń kọ orin. Èyí tí mo dẹ̀ ti kọ síwájú kí ọlọ́hun forí jìn mì ńbẹ̀. Mi ò ń kọ orin Mùsùlùmí, mi ò ń kọ orin. Hmm, àmọ́ mo máa ń kọ poem, mo máa ń kọ ewì. Ẹ̀hẹ́n.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjìn? Mùsùlùmí ni mí, bí mo ṣe máa ń tọrọ àforíjìn ni pé ìyàn, mo máa ń ṣe táwọ́bátọ̀ nàsum hà Màá tọrọ àforíjìn, màá túbá lọ kúrò ńdí ẹ̀ṣẹ̀ mi lọ sọ́dọ̀ Ọlọ́run Allah ní pé miì ní debi ẹ̀ṣẹ̀ mọ́, miì ní dé tì níbè mọ́. Màá dẹ̀ banújẹ́ lé lórí ti máa ṣe, mo ṣe máa tọrọ àforíjìn yẹn. Àbí máa dẹ́tù pé "I take full Allah, Allah, Allah, Allah, Allahu Akbar", kọ́ni mo máa túbọ̀ wí lẹ́ẹ̀. Àbí kíni I take full Allah túbọ̀ wí lẹ́ẹ̀? Ẹ̀hẹn, àbí kí n sọ àwọn gbólóhùn táa fi máa àforíjìn mi níbi, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí mo ṣe ń ṣàforíjìn, Mùsùlùmí ni mí.

Ṣé o mọ̀ bí a ti máa ń tún àwọn nǹkan ṣe? Ah, ìgbà tí mo wà ní kékeré, tí bàtà mi bá já mo máa ń tún rán fún ra mi. Tí aṣọ mi bá dẹ̀yà mo lè rán an. Àmọ́ bá ṣe ń tún nǹkan ṣe mi ò ní mọ̀ n mọ ń pa rè. Mo ehn kí n má lọ bàjẹ́. N mọ ń pa rè. Àmọ́ sì nǹkan tí ó le tó bá bàjẹ́ mo lè tún ṣe. Bí i kí igi kan, bí i kí n ka ká tún kan, bí i kí bàtà já ká ràn, bí i kí ẹwù fáyà ká ràn. Mo lè ṣe àwọn yẹn.

Irú aṣọ wo ni o fẹ́ran wọ? Aṣọ tí mo fẹ́ran láti máa wọ ni aṣọ ìbílẹ̀ ẹ wa tó jẹ́ buba àti ṣòkòtò, ìmọdlẹ́ lìke ko máa jẹ́ mala style kó jẹ́ ka-kaftan. Aṣọ tí mo túní ìfẹ sí jù ni aṣọ òyìnbó tí a mọ̀ pé shirt, shirt and trouser. Báyìí mó wọ shirt àti ṣòkòtò, àmọ́ ṣòkòtò Yorùbá ni mo wọ. Ẹ̀hẹn. So tí n bá, tí máa ń jáde lọ sí ibi tó jẹ́ ibi òde, mo máa wọ aṣọ Yorùbá. Àmọ́ tí n bá wà nínú arouńdì, tí mo wà lágbègbè ibi tí mò ń gbé, mo máa wọ shirt lórí ṣòkòtò Yorùbá. Ẹ̀hẹn.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Áá dáadáa, mo ní orúkọ ìnagijẹ tó pọ̀. Orúkọ ìnagijẹ tí mò ń lò nígbà tí mo wà though, Ọlọ́run sọ náà pé Ọlọ́run ní bẹ́ẹ̀ sá, Ismalfosú bá dára ní Iman. Kò dá kí ó máa jókòó tí ó da lẹ́yìn tí ó ti gbàgbọ́ tán. Àmọ́ àwọn orúkọ tí ó da tí mò ń de tẹ́lẹ̀, òun ni Black Snow, Sisyphus. Àmọ́ ní ìṣòro ìnagijẹ mi ni Khaosage àbí Abu Abdullah ìnagijẹ mi ni ẹ́. So mo láwọn orúkọ ìnagijẹ dáadáa.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Torí pé àdéhùn tẹ̀ ń sọ ni terms and conditions. Ehn, ko lòun foríìjì wá ni a kò máa ń click ẹni. Táló máa ràye láti ka gbogbo àdéhùn tó wà níbi ìkànnì software tí a bá fẹ́ lò. Àwọn àdéhùn yẹn máa ń pọ̀. So mi ò kí ń ka o, mo kò máa ń sign, mo kò máa ń click ẹni ko lòun foríìjì mi. Ọlọ́run máa jẹ́ kí n bọ́ sọ́wọ́. Mi ò ń ka. Mo máa ń kàn click ẹni.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀? À, tó bá yí pé iṣẹ́ tí a ń jà fún, àwa méjì ń jà fún kan kan na, ǹkakan ni, mo máa ń jẹ́ kó, kó le, mi ò n fojú lẹ̀ fún wọn. Àmọ́ nígbà mí tó bá je pé iṣẹ́ tí mò ń ṣe kò ní ìdí, kò ní ìwúlò fún ìjọ competition àbí figagbaga, mo máa ń ṣe ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábàáṣe mi dáadáa. Mo má ń, mo dẹ̀ máa ń gbíyànjú láti ṣe iṣẹ́ mi pẹ̀lú Akin, pẹ̀lú ọkàn Akin. Mo máa ń tẹ̀lé òfin àti ìlànà tí ilé-iṣẹ́ bá fi ká lẹ̀. Irú ló ni ìsìn. Iṣẹ́ wa ó ní ká máa, ká máa fi ránṣẹ́, iro eniyan ta bá mú ló júmọ̀, ìyẹ eniyan ta bá bàsọ̀ro lojúmọ̀. Mi ò ṣe lánàá torí mo gbàgbé. Àmọ́ lónìí ńsìn mo tiẹ̀ ṣe ní ìrọ̀lẹ́ yìí ńsìn náà ni. So mo máa ń tẹ̀lé òfin àti ìlànà dáadáa.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Mo nífẹ̀ẹ́ sí i, tí n ba fẹ́ lọ tí n ba fẹ́ ṣè ìrìnàjò láti ìlú mi lọ sí ìlú mi, mo máa ń fẹ́ jókòó sẹ́gbẹ̀ẹ́ ibi tí fèrèsé bá wà torí atẹ́gùn tó máa ń ya wọlé láti ibẹ̀. Mo nífẹ̀ẹ́ sí kí n máa jókòó sí ibi tí ẹgbẹ́ ìlẹ̀kùn dáadáa. Mo nífẹ̀ẹ́ sí i. Ẹ̀hẹn. Mo lẹ́fẹ̀ẹ́ sí i. Mo nífẹ̀ẹ́ sí i dára dára.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Ó, ó di, ó ní ṣe pẹ̀lú iṣẹ́ tí mo máa ń ṣe. Iṣẹ́ méjì ni mò ń ṣe báyìí. Nǹkan máa ń gbà mí ní gbogbo ìgbà bí i wákàtí láti a-- nǹkan máa ń gbà mí láti ago mẹ́jọ àárọ̀ tí dago mẹ́rìn iròlẹ́. Nǹkan máa ń gbà gbogbo ìgbà tí ń, tí ń bá ṣiṣẹ́ díẹ̀, màá lọ, màá lọ sinmi díẹ̀. Màá tún bẹ̀rẹ̀ iṣẹ́, màá lọ sinmi díẹ̀. So òun máa ń gbà mí ní wákàtí méjìlá ó kéré tán àbí ju, ju bẹ́ẹ̀ lọ lójúmọ́ láti ṣiṣẹ́.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá tí mo ń sùn ni mo fẹ́ràn jù, torí pé tí mo bá wà níbẹ̀, nẹ́tíwọ̀ọ̀kì dá, mo dẹ lèbá, mo lè-- àmọ́ tí mo fẹ́ ṣe irú iṣẹ́ eleyi tí mò ń ṣe mi lè dúró níbẹ̀. So àmọ́ tí mo fẹ́ máa ṣiṣẹ́ mii yoòkú, mo lè dúró síbẹ̀ tí ma fẹ́yintí, tí ma dẹ máa surf web, tí mo má máa ṣiṣẹ́ lórí ẹ̀rọ ayélujára. So yàrá tí moní, yàrá mi gangan ni mo nífẹ̀ẹ́ sí jù.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ sí ìpàdé èèmejì la máa ń ṣe lọ́sẹ̀ ọ̀sẹ̀ lórí fóònù. So mo dè máa ń, mo máa ń tẹ̀lé òfin àti ìlànà ibi ísẹ́ lórí pé kí n máa wà nígbà kí a máa wá sí ìpàdé dáadáa. Bi a bá bẹ̀rẹ̀ ìpàdé wa lágo márùn-ún, emi máa ti n dé bẹ̀ láago mẹ́rin kọjá ṣẹ́ ju àádọ́ta àbí ju bẹ́ẹ̀ lọ. Àmọ́ mi fẹ́ ń wọlé lágo márùn-ún géérégé. So mo ní mo, mo fẹ́ràn sí ìpàdé lórí fóònù.

Báwo ni o máa, ni o máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Ibi iṣẹ́ ilé ni mò ń ṣe, remote work ni mò ń ṣe. Àmọ́ nígbà tí mò ń kọ́ ọmọ ní ilé ìwé, mo máa ń rinsè lọ ní, gbogbo bí tí mo ti kọ́ ọmọ ní ilé ìwé rí, mo máa ń rinsè lọ ní, torí pé owó tóń san fún mi níbẹ̀ ó kéré ju kí n tun máa wa, máa gbé ọ̀kadà abí kí n máa gún mọ́tò lọ. Ibi kan ni mo fẹ́ lọ gún mọ́tò, mi padà ṣíṣe ń bẹ. Tí mo ti fẹ́ máa gún ọ̀kadà, mi padà ṣíṣe ń bẹ torí pé ibi ìjìnnà, owó wọn dẹ́ kéré, ìgbà tí wọ́n dẹ́ fẹ́ máa san kò ní, mi ò nífẹ̀ẹ́ sí.

Akoko mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Ìbéèrè tó dáa, le bèèrè. Mo máa ń jẹun alẹ́ lẹ́yìn ìrọ̀ Magrib ni mo máa ń jẹun, because anabi Sallallahu alaihi Wasallam sọ pé, "Àlàṣàau kobla lishai." Oúnjẹ alẹ́ ṣíwájú kí a tó kí ishai ni. So tí n bá ní, ní ọ̀pọ̀ igbà, mo máa jẹun lẹ́yìn ìrun Magrib ni. Tí n bá dé láà-- bí ago méje, ó kọjá ìsẹ́jú, ìsẹ́jú mẹ́ẹ̀dógún tí n bá ti délẹ́ ni, mo máa jẹun. Àmọ́ ta bá pẹ́ láti dáná oúnjẹ tán lẹ́yìn ishai ni mo máa jẹun, lẹ́yìn ago mẹ́jọ ni mo máa n jẹun.

Àwọn iṣẹ́ ìgbóhùnsẹ́ wo ni o lò? Iṣẹ́ ìgbóhùnsẹ́ tí mo lò, ọ̀rọ̀ yí ò yé mi, kò yé mi. Eh kò yé mi, mi ò mọ iṣẹ́ ìgbóhùnsẹ́ ni mò ń lò. Mo ní power bank, ṣàbẹ yẹn nǹkan tí ẹ nífẹ̀ẹ́ sí nìyẹn. Mo ní ẹ̀rọ tó ń bá mi kọ́ iná pamọ́, torí pé níbi tí mo wà ó da. Mo ní power bank, ẹ̀rọ iṣẹ́ ìgbóhùnsẹ́ tí mo lò. Mii ni earpiece, mi ò ní speaker àbí microphone.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ǹkan tuntun níbi iṣẹ́? Ní ìgbà tí mo kẹ́yìn kọ́ ǹkan tuntun, òun ni ní oṣù yìí. Mo kọ́ bí wọ́n ṣe máa ń share screen lórí Google Meet. Mi ò mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àmọ́ mo kọ́, ẹhẹ, ìgbà tó ká yìí náà ni, oṣù yìí náà ni ìgbà tó kányìn tí mo kọ́ ǹkan tuntun níbi iṣẹ́.

Ṣé o máa ń pa owó pamọ́? Ẹ̀, èló là ń gbà? A ní kí ó lọ máa fún oyin barika sí gbogbo ohun tí a bá ń gbà. Owó tí mò ń gbà ò pọ̀ débi kí n tíì máa pa fowó pamọ́. Àmá láti oṣù tún osù tó ń bọ̀ lọ, mo fẹ́ máa fi owó pamọ́ torí ohun kan kan. Àmá báyìí o, mi ò tíì máa fowó pamọ́ torí pé owó tí mò ń gbà kéré. Ẹ̀yin náà san ògiri fún wa. Ṣé ẹ gbọ́ ẹ ṣe gan?

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ni, àti ìgbà tí fáìlì tí mo fi gba, tí mo fi sí àkáùntì mi ní báǹkì First Bank ní ọdún 2013, mo sì ní títí di two thousand and-- lẹ́tà tí wọ́n fún mi, mo sì ní títí di 2021. 2021 ni mo sún á. Ó tó ọdún mẹ́wàá abi mọ́kànlá tí mo fi ní. Àmọ́ báyìí náà mo ní ìwé, ibi ìwé ìgbé fáìlì pamọ́ sí i. Mo ní nínú ilé tí mo máa ń kó gbogbo fáìlì mi sí, ṣó mo máa ń fi wọ́n pamọ́.

Ìgbà mélòó ni ìrìnàjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Nígbà tí mo wà ní, tí mò ń kọ́ ọmọ ní school nùjùmọ̀ bushrọ̀, ó máa ń gba àádọ́ ọgbọ̀n ìṣẹ́jú láti rìn lọ sí ibi iṣẹ́, àti ọgbọ̀n ìṣẹ́jú tí máa ń rìn láti rìn padà. So ní àkókò tan o máa ń gba wákàtí kan láti rìn lọ sí ibi iṣẹ́ bọ̀ wọ̀. Àmọ́ níbi tí mo ti ṣiṣẹ́ kain tó jẹ́ eh Al-Khilafah kò gbà ju ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ láti lọ sí ibi iṣẹ́, ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láti padà wá. So dé ọgbọ̀n ìṣẹ́jú. Bẹ́ẹ̀ ni mo de máa ń rin sẹ̀ ni mo dẹ̀ máa ń yá ara.

Tí o máa ń fi aṣọ ìbora bora nígbà tí o bá sùn, bẹ́ẹ̀ ni mo máa ń fi aṣọ ìbora bora. Kódà mo máa ń fi bo ojú mi gan sef tí mo bá fi bo ojú mi lẹ́tí tòró orun sùn. Ti gbogbo ìgbà mo máa ń fi aṣọ ìbora bora. Ó dáa láti máa fi aṣọ ìbora bora. Obìnrin kan sọ olọ́jọ́ kan wà tí òun ń bọ gbogbo aṣọ ohun lẹ, Ọlọ́run ló ní kóun wọ night gown tó jẹ́ aṣọ wọ ìwọ̀tẹ́lẹ̀ sùn. Àwọn ole wá lé òun wọ bàbá sùn tí ó bá ṣe pé aṣọ tó wọ. Àbí èmi máa ń bọ fi aṣọ ìbora bora dáadáa.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, orúkọ mi ni Abdul Lateef, ẹrú ọba aláàánú, ẹrú sí ọba aláàánú, òun ni ìtumọ̀ orúkọ mi nìyẹn. Adebowale sínú oka ni o ki mi, ìtumọ̀ ẹ̀ ni pé Adebowale. So mo mọ ìtumọ̀ orúkọ mi dáadáa. Lẹ́yìn náà orúkọ bàbá mi ni Najimuddin, ìràwọ̀ ẹ̀sìn. Bẹ́ẹ̀ni.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Mi ò ní òṣìṣẹ́ tó ń bá mi ṣiṣẹ́ àmọ́ mo máa ń fún ọmọ kan wà tí mo gbé iṣẹ́ oko fún kí ó bá mi ro oko àyíká wa. Mo fún un ní owó àmọ́ mi ò fún un ní owó àfikún. Mi ò ní owó lọ́wọ́ dé pò pé máa tún máa fún yànní àfikún. So mi ò ní òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ fún mi. Mo máa ń gbé ọ́ fún iṣẹ́ owó tí iye déédé, iṣẹ́ owó tí iṣẹ́ tí ẹni bá ṣe ní owó tí màá san fún un.

Báwo ni ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Mo máa ń pàrọ̀ ọkàn mi ní pé mo bí pẹ̀lú pé mo máa ń browse. Tí bá ti siṣẹ́ tó bá ti rẹmi, mo máa fi fónù, màá kúrò ní iṣẹ́ tí mò ń ṣe, màá log out. Maa wá lọ máa ṣe nǹkan tó máa ń jẹ́ ki okan mi, tó máa pa mi léèrin. Boya kí máa wo fídíò ni online ní Twitter kí máa ka tweet àwọn èèyàn.